Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ ṣe nǹkan egbín, ọwọ́ òsì ni mo máa ń lò. Ṣùgbọ́n mo máa ń lo ọwọ́ ọ̀tún nígbà tí mo bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ènìyàn tàbí nígbà tí mo bá fẹ́ jẹun.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ó sì máa ń àṣà? O ní, bí a ti ń kí ni, a máa dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin kí àwọn aṣáájú wa tí a sì máa ń bọ ọwọ́ pẹ̀lú àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ wa.

Ṣé o máa ń wọ ìborùn? Rárá, n kò ń wọ ìborùn nítorí àsìkò oru ni a wà. Tó bá jẹ́ pé àsìkò òtútù ni, ó ṣe é ṣe fún mi láti máa wọ ìborùn nítorí òtútù tí ó wà níta ní ìgbà náà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Rárá, n kò lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ rí, ṣùgbọ́n ó máa dun mo mi nínú àti pé ó jẹ́ ohun tí ó wù mí láti máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ náà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ní ọ̀pọ̀ ìgbà tí iṣẹ́ bá pọ̀ tí ó bá sì ń rún mí lójú, mo máa ń ṣe ọkàn ìgìrì tí mo sì máa ń wò wípé mo ní láti parí iṣẹ́ náà. Èyí máa ń fún mi ní ìpààrọ̀ ọkàn tí ó dára.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan? Mo máa ń gbàdúrà sí Ọlọ́run, mo sì máa ń fi ìgbàgbọ́ lérò pé nǹkan náà yóò dé má sì rí gbà. Èyí máa ń ràn mí lọ́wọ́ púpọ̀ gẹ́gẹ́ bí pé Krìstẹ́nì ni mí.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Nkò tilẹ̀ lè sọ pé bí àmọ́ máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, nítorí pé n ò lo ẹ̀rọ ìgbésókè rí. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé mo ní àǹfààní láti lo ẹ̀rọ ìgbésókè, mo máa bá àwọn ènìyàn sọ̀rọ̀

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi àwọn fáìlì tó bá wúlò, mo máa ń fi pamọ́ sórí cloud. Nítorí tí èyí tí ó jẹ́ hardcopy rẹ̀ tí ó bá jóná tàbí tí ó bá sọnù, màá le lọ mú softcopy rẹ̀ ní orí cloud.

Ṣé o mọ bí a ti ń yàwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yàwòrán pẹ̀lú oríṣiríṣi àyàwòrán ti ó dára. Mo mọ bí a ti ń yàwòrán dáradára.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúora nígbà tí o bá ń mu ohun mímu? Rárá, n ò kí ń lo ọ̀pá ìfàmú́ra nígbà tí mo bá ń mu ohun mímu.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Onírúurú ọ̀rọ̀ náà ni mo máa ń gbà láti ran àwọn ènìyàn lọ́wọ́. Láti ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n bá gbé ẹrù, ọ̀pọ̀ ìgbà tí ẹnìkan kò bá ní oúnjẹ láti ra oúnjẹ fún un, láti fún ni ní owó, àti láti gba ni ní máràn, àti láti gbàdúrà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀

Ṣé o máa ń na ara rẹ? Bẹ́ẹ̀ni, lọ́pọ̀ ìgbà ni mo máa ń na ara mi. Ní ìgbà tí mo bá jí ní òwúrọ̀ tí mo gbàdúrà, tí mo sì mu omi lọ́pọ̀lọpọ̀. Ohun tí mo máa ń ṣe náà ni láti na ara mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà tí a bá ní oníbàárà tí ó ra nǹkan tí ó dára tí ó pọ̀jù tàbí tí ó ra nǹkan òbítíbitì owó, a máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú wọn.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ọ̀pọ̀ ìgbà ní àárọ̀ kùtùkùtù tí mo bá ń lọ sí ibi iṣẹ́ ni mo máa ń ra epo sí ọkọ̀ mi. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà epo náà kò kì n sábà tán ní àárọ̀. Ọ̀pọ̀ ìgbà ó lè tán ní ọ̀sán. Mo sì máa ra epo tuntun sínú rẹ.

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Nípa gbígba ọwọ́ wọn ni mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn. Kò bá àṣà mi mu láti gba ọwọ́ àgbàlagbà láì tẹ̀ fún un.

Ìgbà mélòó ni o má n jẹ́ kí fóònù rẹ gbóná? N kò tilẹ̀ lè sọ ìgbà tí mo má n jẹ́ kí fóònù mi gbóná, ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀ ìgbà tí mo bá n tẹ̀ ẹ́ ni ó má n gbóná.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ní ìṣòro ní iṣẹ́, mo máa ń gbàdúrà sí Ọlọ́run. Nípa ṣíṣe yìí, mo máa ní ayọ̀ ní ọkàn mi, mo sì máa n mọ̀ pé ìṣòro náà bíńtìnì ni.

Ṣé o má n ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ṣe ohun tí kò dára tó tàbí ohun tí ó tabùkù bá ọmọlúàbí mi, mo má n ṣe ìsọdọ̀tun ọkàn.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ṣe ènìyàn, mo máa ń rán ẹni tí ó dàgbà tàbí ẹni tí ó ní òye sí ni láti lọ kọ́kọ́ bá mi bẹ ẹ̀bẹ̀ nípa èyí. Ìmi náà yóò lọ láti lọ bẹ ẹni náà ọ̀nà tí mo máa ń gbà tọrọ àforíjìn yìí.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá ti Manchester United, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni wọ́n ń gbá. Wọ́n jẹ́ ẹgbẹ́ tí ó dáńgájíá tí wọ́n sì mọ iṣẹ́ wọn ní ìṣe.

Nígbà wo ni o kẹ́yìn fò? N kò tilẹ̀ fò rí, tàbí lo ọkọ̀ ojú òfurufú fún ìrìnàjò. N kò mọ ìgbà tí mo kẹ́yìn fò, boyà ìgbà tí mo kéré boyà mo ti fò rí ṣùgbọ́n n kò rò pé mo fò rí rárá.

Báwo ni o ṣe máa ń rí i dájú pé ọjà rẹ dára? Láàkókò kí n tó ra ọjà, mo máa ń ṣe ìwádìí nípa ilé-iṣẹ́ tí mo ti fẹ́ ra ọjà náà, bóyá ilé-iṣẹ́ tí ó dá tò ni àbí ilé-iṣẹ́ tí ó máa ń ṣe màgòmágó. Lẹ́yìn èyí, mo máa ń yẹ ọjọ́ tí ọjà náà máa bàjẹ́ wò láti lè mọ boya ọjà náà yóò pẹ́ jọjọ lórí igbá.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń dé ní àkókò. Ohun tí ó le fa láti máa dè ní àkókò ni ìgbà mí ni tí ọkọ̀ mi bá daṣẹ́ sílẹ̀ tàbí tí ohun kan bá ṣẹlẹ̀ ní ilé.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni búrẹ́dì tí a fi ṣokoléètì ṣe. Ó máa ń dùn púpọ̀, so eléyìí ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù.

Ti o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀ fún ààbò mi àti àwọn tájọ́ wa nínú ọkọ̀.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Rárá, n kò ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Bí ó tilẹ̀ jẹ́ pé ilé oko ni mò ń gbé, n kò ní ààyè láti ra àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí sí inú ilé mi rárá.

Báwo ni o ṣe máa ń gba ìyìn ní ọ̀pọ̀ ìgbà tí ṣiṣẹ́ pẹ̀lú akitiyan àti àìmáṣe ìmẹ́lẹ́ àti ìjà fáfá ní ìdí iṣẹ́ mi jẹ́ ohun tí mo fi máa ń gba ìyìn lọ́pọ̀lọpọ̀ ìgbà ní ìdí iṣẹ́.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ èyí tí ó fi orúkọ mìíràn, orúkọ ilé iṣẹ́ àti unit tí mo ti ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pẹ̀lú ẹ̀fẹ̀ ṣíṣe àti ṣíṣe ọ̀yàyà pẹ̀lú wọn. Iyi máa ń fún wọn ní àǹfààní láti sọ ẹ̀dùn ọkàn wọn fún mi.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera ní ọ̀pọ̀ ìgbà. Mo fẹ́ràn láti máa mu àwọn ẹ̀rọ ìlera titi China tí a fi Ginseng ṣe. Ó dára fún ìlera lọ́pọ̀lọpọ̀, a máa fọ inú, a sì máa mú kí ara dàbí ara ọ̀dọ́.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Nígbà tí mo bá wà ní ìlà, mo máa ń fẹ́ràn láti lo àkókò kíákíá nítorí mo jẹ́ ènìyàn kan tí ó máa ń ṣiṣẹ́ púpọ̀. Wọn kò sì ń fẹ́ràn láti ìwé láti pàdánù àbí si àkókò mi lò.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe àtúnlo nǹkan. Àfi lẹ́yìn tí ó bá jẹ́ àwọn ti ó lè pani lára tàbí ohun tí ó máa ń díbàjẹ́ ní ìgbà kúkúrú ni n kò ní fi ní àǹfààní láti ṣe àtúnlo rẹ̀

Ṣé o fẹ́ràn rín atẹ́gùn? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn rín atẹ́gùn, bó ti lẹ̀ jẹ́ pé n kò rìn pẹ̀lú atẹ́gùn rí, ṣùgbọ́n ó jẹ́ ohun tó máa wù mí lọ́jọ́ kan láti rìn pẹ̀lú ọkọ̀ ojú òfurufú nínú atẹ́gùn lọ sí orílẹ̀-èdè tí ó wù mí.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Àpò mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ní ọ̀pọ̀ ìgbà, n kò kì í fi kọ́kọ́rọ́ mi sílẹ̀. Mo fẹ́ràn láti máa fi kọ́kọ́rọ́ mi sí àpò kí ó má baà ṣọnù.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? N kò ní bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi, ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni pé n kò ń gba ímeèlì láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí n kò ń bá ṣiṣẹ́ tàbí ènìyàn tí n kò mọ̀ rí. Báyìí ni ọ̀nà kan ṣoṣo tí mo fi máa ń ṣètò ímeèlì.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Èyí ṣe kókó, ó jẹ́ ọ̀nà tí mo fi ń láàbò bo kọ̀ǹpútà mi lọ́wọ́ àwọn ènìyàn burúkú láti jí fáìlì mi tàbí ohun tó ṣe kókó nípa mi.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ojú mi dára. Mo jẹ́ ọmọkùnrin tí ó ga ní ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà, mo jẹ́ ènìyàn kan tí ó dúdú, tí ó sì rẹwà púpọ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin, mo jẹ́ ènìyàn tí ó sán igun.

Ṣé o ní àgbálá òjò? Rárá, n kò ní àgbálá òjò. Gẹ́gẹ́ bí mo ti jẹ́ ayálégbé, ilé mi kò sí ààyè fún àgbálá òjò ní ilé mi. Ṣùgbọ́n nígbà tí mo bá ní owó láti kọ́ ilé, mo máa ríi pé mo ní àgbálá òjò.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣètọ́jú àwọn ọjà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá rí pé àwọn ọ̀rá tí a fi dáàbò bo àwọn ọjà kan ti ya, mo máa ń wá ọ̀nà láti ṣe bẹ́ẹ̀. Àwọn ọjà tí ó bá ti dọ̀tí, mo máa wá ààyè láti nu wọ́n, láti fọ̀ wọ́n kí ó lè dára fún àwọn oníbàárà.

Ṣé o máa ń pa àwọn ohun ọ̀ṣọ́ sára? Rárá, n kò ń pa àwọn ohun ọ̀ṣọ́ sára. Gẹ́gẹ́ bí mo ti jẹ́ ọmọ ìjọ Apostolic ti Kristi tí mo jẹ́ Kristẹni, ẹ̀sìn mi kò gbà láti máa lo ohun ọ̀ṣọ́ ní ọ̀pọ̀ ìgbà.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Mo jẹ́ ènìyàn kan tí ó ní ìwà tí ó dára fún ìṣòwò. Mo máa ń ṣe ẹ̀fẹ̀, mo máa ń ṣe àwàdà pẹ̀lú àwọn oníbàárà, mo sì mọ ọ̀nà tí a fi ń gbà de oníbàárà mọ́lẹ̀ láti máa bá wa ra ọjà ní gbogbo ìgbà.

Nígbà wọ ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Mo máa ń gun ọkọ̀ akẹ́rù dáradára, ṣùgbọ́n láìpẹ́ yìí ó ti tóbi oṣù mẹ́ta tàbí oṣù mẹ́rin sẹ́yìn tí mo gun ọkọ̀ a.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Mo jẹ́ ọkùnrin kan tí ó fẹ́ràn láti máa ṣe akitiyan, n kò sì fẹ́ràn láti máa fiṣẹ́ falẹ̀. Èyí máa ń fún mi ní àǹfààní láti pàdé àfojúsùn tí mo bá tà.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, ṣùgbọ́n mo máa ń tọrọ ààyè àti àǹfààní lọ́dọ̀ àwọn tí ó bá ṣáájú mi. Wọ́n sì máa ń fún mi ní ààyè lọ́pọ̀ ìgbà nígbà tí wọ́n gbágbí nínú mi pé mo jẹ́ ọmọ tí ó mọ iṣẹ́ tí ó sì jáfáfá.

Ṣé o ní gíláàsì oòrùn? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn èyí tí mo máa ń tẹ̀ sí ara mi láàró kùtùkùtù kí n tó lọ ibiṣẹ́. Mo ní oríṣiríṣi gíláàsì oòrùn bí i Pẹ́kùl, Àbántì, Ṣání èyí tí ó máa ń fàyè gba oòrùn dídùn.

Ṣé o maa ń ṣe eré ìdáni? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdání lọ́pọ̀lọpọ̀, ní ọjọ́ Sátidé tàbí ọjọ́ àbámẹ́ta. Tí n kò bá lọ sí ibiṣẹ́, mo máa ń jáde lọ láti ṣe eré ìdáni.